Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi nípa dídúró tìwọ̀n wá ní ìgbà tí wọ́n bá ń ṣiṣẹ́ àti nípa jíjẹ́ àwòkọ́se rere fún wọn. Nípa ṣíṣe iṣẹ́ mi ní àkókò tó yẹ kí n ṣe, mi ò sì kín fi iṣẹ́ mi wọlé. Nípa bẹ́ẹ̀, àwọn náà máa máa fi mí ṣe àwòkọ́ṣe. Wọ́n á sì ṣe won bí ótitọ́

Rárá o, orí ò kíi fọ́ èmi o. Ọlọ́hun ò ní jẹ́ kí n rí ogun orí fífọ́. Orí ò kíi fọ́ mi. Nítorí náà mi kì í dára mi láàmú púpọ̀ débí tí orí máa ma fọ́ mi. Fún ìdí èyí, orí ò kín fọ́ mi.

Mi ò tíì ní ọkọ̀ nítorí mi ò tíì ri owó rà. Nítorí náà, mi ò ní ọkọ̀ tí mo máa ń fọ̀, bẹ́ẹ̀ ni mi ò kín ṣe alágbàfọ̀ ọkọ̀. Ṣùgbọ́n tí mo bá ní owó ní àìpéjọjọ, mo lè ra ọkọ̀.

Bẹẹni, ojú a máa timi ni igba tí mo ba n sọrọ níwájú òpó ènìyàn nitori wipe mo jẹ ènìyàn tí ojú máa n ti. Nítorí náà, mo máa ń ní ìrora ní ìgbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú ọ̀pọ̀ ènìyàn.

Mo má ń ṣètò àwọn emaili mi nípa lójojúmọ́ kí ó mo bá pọ̀ àpọ̀jù. Tí n bá ṣe ń yẹ̀wò, màá ma ṣiṣẹ́ lórí rẹ̀ kí ó má ba à pọ̀ àpọ̀jù, kí ó má ba à kà mí láyà ní ìgbà tí mo bá padà ṣe lọ́jọ́ ìwájú. Báyìí ni mo ṣe máa ń ṣètò íméèlì mi.

Ọjà tuntun a máa jáde ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀. Àwọn ọjà mìíràn wà tó jẹ́ pé ọdọọdún ló máa ń jáde. Tojẹ́ wi pé ní ta bá lọ sí ìparí ọdún, òun ni wọ́n máa ń jáde. Àwọn ọjà bíi iṣu, wọn a máa jáde ní ọdọọdún. Ti a máa ń ní iṣu tútù. Àwọn ọjà bí i ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, pàràńtà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ nítorí wọn ò kí ń ṣe ohun tí ó yẹ kí ènìyàn má máa pamọ́ tàbí kí ó fi máa ta ràkà. Nítorí náà, mo ní ibi tí mo máa ń fi fáìlì mi pamọ́ sí kí ó má ba di ohun tí màá ma wá kiri ní ìgbà tí mo bá nílò rẹ̀. Báyìí ni mo ṣe máa ń fi fáìlì mi pamọ́.

Rárá o, mi ò kí ń mu ògùn lójoojúmọ́. Ṣùgbọ́n mo máa ń mú ní ẹ̀kọ̀kan. Nítorí kò dára fún ènìyàn láti máa ń mu ògùn lójoojúmọ́. Eléyìí kò dára, eléyìí ni olóyìnbo a máa pè ní drug abuse. Ní ìgbà tí ènìyàn bá ń lo ògùn, lo ògùn, lo ògùn lójoojúmọ́, tó bá yá kò ní bá ara ṣiṣẹ́ mọ́. Nítorí náà mi kì ń lò ó lójoojúmọ́. Ṣùgbọ́n mo máa ń lò ó ní ẹ̀kọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn ní ìgbà tí mo bá fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀. Tó sì jẹ́ wí pé tí mo bá lo ohùn mi lásán, wọ́n ò ní le gbó mi, ní ìgbà náà ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí ó lè jẹ́ kí ohùn náà kí ó lọ sókè kí ó sì túbọ̀ jágerege létí àwọn ènìyàn tí mò ń bá sọ̀rọ̀.

Ìrọ̀rí ẹyọ kan ṣoṣo péré ni mo máa ń lò. Ìrọ̀rí ẹyọ kan ṣoṣo péré ni mo máa ń lò ní ìgbà tí mo bá fẹ́ sùn. Torí tí ó bá ti pọ̀ jù a máa mú kí ọrùn máa ro ènìyàn. Nítorí náà, Ìrọ̀rí ẹyọ kan péré òun ni mo máa ń lò sí ìgbèrí mi ní ìgbà tí mo bá fẹ́ sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ àwọn podcast èyí tó máa ń ṣe ayé ẹni lóore, tí ó sì máa ń tún ọkàn ẹni ṣe, kì í ṣe àwọn èyí tó máa ń ṣe àkóbá fún ẹni. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ àwọn podcast tó sọ nípa ìtàn ìgbésí ayé àwọn ènìyàn àti bí wọ́n ṣe làlùyọ ní ẹnu ìṣe wọn. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast.

Bẹ́ẹ̀ni o, mo máa ń di ọjà ààbò ní ìgbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí eléyìí dára fún ànfàní ènìyàn ní ìgbà tí ènìyàn bá wà nínú ọkọ̀. Ọ́n ṣe èyí láti lè dáàbò bo ẹni ní ìgbà tí ọkọ̀ bá wọnú kòtò tàbí tí forigbari bá ṣẹlẹ̀. Ọjà ààbò náà ni yóò di ènìyàn mú láti má ba ṣe ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn ní àwọn ìgbà kan, ṣùgbọ́n ní àsìkò yìí, ó tó bí ọjọ́ mẹ́ta èyí tí mo ti wo ètò orí tẹlifíṣàn gbẹ̀yìn, nítorí wípé n kò ráyè. Kàkà bẹ́ẹ̀, mà wò lórí ẹ̀rọ alágbèéká mi, nítorí mi ò ráyè láti wo tẹlifíṣàn. Ó tó ọjọ́ mẹ́ta gan èyí tí mo ti tan tẹlifíṣọ̀nù inú ilé mi gbẹ̀yìn nítorí kò sí ààyè àti àǹfààní láti wò.

À, èmi ò kí ń fò o. Nítorí wí pe, n kò ní agbára rè láti máa fò. Nítorí náà, mi ò kí ń fò, mi ò fò rí. So kò sí ìgbà tí mo kẹ́yìn fò. Mi ò kí ń fò, mi ò lágbára ati fò, mi ò sì mọ̀ bí a ti ń fò. Fún ìdí èyí, n kò ní ìgbà tí mo kẹ́yìn fò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Nítorí ohun tí ó dára láti máa ṣe ìgbéjáde eleyi a jẹ́ kí àwọn ènìyàn túbọ̀ mọ̀ nípa iṣẹ́ wa dáradára síi. Nítorí náà ni a ṣe máa ń ṣe ìgbéjáde ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àti ní ìparí oṣù kọ̀ọ̀kan láti lè mú kí àwọn ènìyàn tún mọ̀ nípa wa sí dáradára. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́.

N kò mọ nnkan tí ò ń pè ní aṣọ wíwẹ́. Nítorí náà mi ò lè sọ bóyá mo ní aṣọ wíwẹ̀ àbí aṣọ wíwẹ́. Tí bá mọ nnkan tí ò ń sọ ni, ní ìgbà náà ni mo tó lè sọ bóyá mo ní àbí mi ò ní. Ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ wíwẹ̀ ni, mo ní. Ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ wíwẹ́ mi ò ní.

Mo máa ń kojú àwọn ìṣòro ní bi ṣe nípa mímọ̀ nkan tó má jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro ná. Ní ìgbà tí mo bá mọ nǹkan tí ó jẹ́ ọ̀nà àbáyọ máa wá ṣe, màá sì fi ohun gbogbo sí ipò rẹ̀ láti lè mú kí n lè bori ìṣòro náà ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan tuntun lórí Íńtánẹ́ẹ̀tì. Bí Íńtánẹ́ẹ̀tì ṣe ń kọ́ni ní ǹkan tí ó jẹ́ gidi, bẹ́ẹ̀ náà ló ń kọ́ni ní ǹkan tí kò da. Ṣùgbọ́n èmi a máa kọ́ èyí tí ó da ibẹ̀ ní gbogbo ìgbà tí ń bá ní àǹfààní láti lo Íńtánẹ́ẹ̀tì. Báyìí ni mo ṣe máa rí dájú wípé lílo Íńtánẹ́ẹ̀tì mi kò já sí òfo.

Mi ò mọ̀ ibi tí ó ń jẹ́ ilé ìṣẹ̀mbáyé, ṣùgbọ́n mo máa ń lọ sí àwọn ibì kan bọ̀ ní ti ilé ìṣẹ̀mbáyé. Mi ò mọ̀ bóyá mo ti lọ rí àbí bóyá mo ti dé ibẹ̀ rí nítorí mi ò mọ̀ nǹkan tí ó ń jẹ́ ilé ìṣẹ̀mbáyé.

Ah bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n ní ìgbà tí mo wà ní èwe ni mo kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n kẹ̀kẹ́ a máa gbé mi ṣubú, a sì máa yí mi dànù. Nítorí náà, mi ò fẹ́ràn rẹ̀ láti máa gùn, nítorí mi ò mọ Ògùn dáadáa. Kí ń má ba ṣubú, ẹ̀rù a máa bà mí lórí kẹ̀kẹ́. Nítorí náà ni mi ò ṣe mọ Ògùn di àsìkò yìí mọ́.

Ọ̀pọ̀lọpọ̀ èrò òun ni mo ní fún iṣẹ́ ọjọ́ iwájú nítorí ènìyàn ní láti máa rò bí ọjọ́ iwájú rẹ̀ yóò ti rí kí ó má ro ti àsìkò yìí nìkan. Ọjọ́ iwájú òun ni ó ṣe kókó.

Mo ma n lo ọ̀pọ̀lọpọ̀ àkókò pẹ̀lú ẹbí mi nítorí èyí dára, ó sì ní ẹwà. Ohun tó dára ni láti lo àkókò tí ó dára tí ó sì dájú pẹ̀lú àwọn ẹbí ẹni.

Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ó dára gidigidi gan-an ni. Nítorí wípé mo fi tọkàntọkàn àti taratara mo fi ṣe iṣẹ́ náà. Mo sì fi ara balẹ̀ ṣe. Nítorí náà ni ìgbéyàwó iṣẹ́ náà ni ó ṣe dára gidigidi gan-an.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò nípa fifi owó mi ra nǹkan tí mo máa nílò fún oṣù kọ̀ọ̀kan ní ìgbà tí mo bá gba owó oṣù mi ní ìparí oṣù. Mo máa ra gbogbo ohun tí mo nílò sílẹ̀ kí ó má ba di wípé màá ma wá ǹkan tí kò sónu kiri. Báyìí ni mi ṣe máa ń ṣe ìpèsè àwọn ohun èlò mi.

Mo máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nípa mímọ àwọn ohun tí mo máa fi sórí ẹ̀rọ ayélujára. Nípa kí n má ba fi àwọn ohun tó jẹ́ nǹkan ara mi sórí ẹ̀rọ ayélujára, báyìí ni mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Rárá mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ṣùgbọ́n mo ti rí dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó sì wù mí gidigidi láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin láìpẹ́ jọjọ nítorí ohun tó dára ni a sì máa mú kí ìrìnàjò máa yá. Nítorí náà láìpẹ́ jọjọ màá gbìyànjú láti rìn ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú irin.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn ní ìgbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́ tàbí sí ilé-ẹ̀kọ́, ṣùgbọ́n èyí máa jẹ́ ní àsìkò tí mi ò pọ́n ọmọ, torí tí mo bá pọ́n ọmọ mi sẹ́yìn, mi ò ní lè gbé àpò ẹ̀yìn síbẹ̀, màá gbé àpò àpamọ́wọ́. Ṣùgbọ́n tí ń bá pọ́n ọmọ, àsìkò yìí ni mo máa ń gbé àpò ẹ̀yìn.

Oríṣiríṣi ẹ̀fọ́ ni mo fẹ́ràn láti máa jẹ, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ọ̀ún ni ẹ̀fọ́ ṣọkọ, èyí tí a rò pẹ̀lú ata àti epo. Ṣùgbọ́n mo máa ń jẹ ẹ̀fọ́ úgú náà àti ẹ̀fọ́ amúnútutù, gbogbo rẹ̀ náà ni mo fẹ́ràn nígbà tí a bá sè é dáradára tí ó sì dùn.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ àbámẹ́ta. Ní èyí tí ó jẹ́ wípé kò kí ń sí ibi iṣẹ́ lílọ tí mo máa wà lé, tí màá sinmi tàbí kí n lọ sí òde àríyá níbi tí a ti máa lọ gba afẹ́. Mo fẹ́ràn ọjọ́ àbámẹ́ta gidigidi gan ni. Nítorí lọ́pọ̀ ìgbà mi ò kí ń lọ síbi kankan, ilé ni mo máa ń wà.

Mi ò kín ń ṣe ọkùnrin, fún ìdí èyí mi ò ní irungbọ̀n. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ wípé àwọn ọkùnrin ni wón máa ń ní irungbọ̀n. Obìnrin tí ó bá ṣèṣì ní irungbọ̀n ní ìwọ̀nba, ó ti di dandan kí ó fà á kúrò nítorí irungbọ̀n kì í ṣe ti obìnrin, ọkùnrin ni ó ní irungbọ̀n.

Oríṣiríṣi oúnjẹ, òun ni mo mọ̀ bí a ti ń ṣe dáradára. Oúnjẹ bí àmàlà, sẹ̀mọ́, iyán, fùfú, túwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì tún mọ̀ bí a ti ń ṣe ìrẹsì, bí a ti ń ṣe ẹ̀wà àti bí a ti ń ṣe àwọn oríṣiríṣi oúnjẹ mìíràn tí n kò lè dárúkọ tán.

Mo máa ń wo ojú àwòrán ní ìgbà tí mo bá múra tán tí mo fẹ́ jáde. Ní ìgbà tí mo bá ti wo gbogbo ohun tí mo fẹ́ wọ tán láti lè fi mọ̀ bóyá ìmúra mi dára àbí ó sì nílò kí ń ṣe ohun kan tàbí ìkejì si. Fún ìdí èyí, ìgbà tí ó bá nílò kí ń wo àwòrán lójúmọ́, òun ni mo máa ń wò, ṣùgbọ́n mi ò lè sọ iye ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò ǹkan ní ìgbà tí ó bá yẹ kí n ṣe wọ́n tàbí tí wọ́n bá sọ pé kí n ṣe wọ́n. Yálà ní ibi iṣẹ́ ni tàbí ní ilé tàbí ní ibikíbi tí mo bá bá ara mi, mo máa ń ṣe ètò ǹkan gidigidi ni. Nítorí eléyìí dára, a sì máa ń mú kí ohun gbogbo kí ó tètè yọrí sí rere.